Sọ fún wa nípa orin àwọn ọmọdé. Orin àwọn ọmọdé tí mo mọ oríṣìíríṣìí ni orin tí wọ́n máa ń kọ nínú ilé-ìwé. Bíi kí wọ́n lè, kí wọ́n lè fún wọn kọ orin. Wọ́n pè é oríṣiríṣi orin àwọn ọmọdé tí mo ti kọ́ tí wọ́n máa ń kọ.

Ṣàna ẹbí ẹni kan ṣe ń kọ iṣẹ́ tí ọmọ, ṣàlá ẹbí ènìyàn kan ṣe ń kọ iṣẹ́ tí ọmọ, nítorí pé kí ènìyàn bá mọ̀ sẹ́gun, èyí ni láti farabalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà ẹni tí ó mọ̀, tí èyàn sì fi àsìkò rẹ̀ ká lẹ láti kọ́ lọ́dọ̀ ẹni tí ó mọ̀ tí ó sì mọ̀ nípa rẹ̀ dáadáa.

Ìgbà mélòó ni ó máa ń ṣàyẹ̀wò ìmẹ́lẹ́ rẹ? Ìgbà mẹ́ta ni èmi máa ń ṣe àyẹ̀wò ìmẹ́lẹ́ mi ní òjọ́. Ìmúǹyẹwò ni àárọ̀, ọ̀sán àti alẹ́. So ìgbà tí mo máa ń ṣe àyẹ̀wò ìmẹ́lẹ́ mi nìyẹn. Ìgbà tí mo n ṣe àyẹ̀wò ìmẹ́lẹ́ mi ni.

Sọ fún wa nípa ohun dídùn tí o rántí láti ìgbà èwe. Ohun dídùn tí mo rántí láti ìgbà èwe, wọn pọ̀. Bí i àwọn oúnjẹ tí a máa ń jẹ ní ọ̀dọ̀ àwọn òbí wa bí i kan a dá kàgbọ́ná fún wa, kan fòòlù si, bí i kan a jẹ ìgò àti ijà tí mọ́ láwọ̀n.

Báwo ni o ṣe ń san owó pẹ̀lú fóònù? Bí èmi ṣe máa ń san owó pẹ̀lú fóònù ni pé tí mo bá ti, mo bá ní, nígbà tí mo ti ní áápù báǹkì kankan àbí wọ́lẹ́tì ní orí fóònù, so tí mo bá ti fẹ́ san owó tí owó bá ti wọ inú rẹ̀, ìsan owó jáde, gba owó wọlé, so bí èmi ṣe ń ṣe é ni. O dàbí ẹni pé glo áápù ni èmi máa ń fi ṣe é.

Kíni ò ń ṣe ni, kíni ò ń ṣe nígbà tí àlejò bá dé? Ohun tí èmi máa ṣe nígbà tí àlejò bá dé ni pé, bí mo bá ti rí àlejò tó dé. Àìfẹ́ kankan bo ibi fo tí mo bá gùn gùn wá bíre tó fẹ́ jẹ, tí mo bá dáná fún ọ̀tọ̀ tó bá jẹ ọ̀tá, àsè sí i bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Àbí kí ọ̀rọ̀ wẹ̀, àṣẹ̀ sì bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀.

Kí ni ó máa ń ṣe bí ó bá jí ní ilẹ̀ mìíràn lọ́là? Bí mo bá jí ní ilẹ̀ mìíràn lọ́dà, ohun tí màá kọ́kọ́ ṣe tí mo bá jí ní mo bá dé ilẹ̀ mìíràn ní ọ̀la ni pé, in ìkọ̀kọ̀ wo àyíká, ín wo irú èdè tí wọ́n ń sọ ní ilẹ̀ mìíràn, àti kí ni culture wọn. Tí mo bá ti wá léèní lọ́wọ́, ṣé tí tí ń fi mọ̀ nípa bí wọ́n ṣe ń ṣe, kí ni ẹ̀ya, irú ẹ̀yà wo ní wọ́n, irú èdè wo ni wọ́n ń sọ, àti pé irú àṣà wo ni àṣà wọn. So tí màá kọ́kọ́ ṣe.

Ṣé o máa ń di ọjà nígbà tí o bá wà nínú ọkọ̀? Èmi di ọjà bọ̀ tí nígbà tí mo bá wà nínú ọkọ̀. Gbogbo ọjà tí mo bá rà ó dìgbà tí mo bá délé tí mo sinmi tán kí n tó má di ọjà. So èmi di ọjà bọ̀ tí mo bá wà nínú ọkọ̀ rárá.

Báwo ni o ṣe máa ń gba èèyàn kan ní ìmọ̀ràn nínú ọ̀rọ̀ tí o ní rá? Bí èmi ti máa ń gba àwọn èèyàn ní ìmọ̀ràn nínú ọ̀rọ̀ tó ní rá pé tí mo bá rí èèyàn tí ó ní ìṣòro, tí ó bá sì ṣàlàyé ìṣòro, ìgbà ní ìmọ̀ràn léè ré bí yóò ṣe ṣe nígbà ìṣòro rẹ̀ tí yóò sì fi bọ́ kúrò níbẹ̀ tí ó bá ń lemi sán.

Sọ fún wa nípa ẹranko tí ẹ tán nílé. Ẹranko tí a máa ń tán nílé pọ̀. Oríṣiríṣi ẹranko ni a sì máa ń tán nílé bíi ewúrẹ́, àgùtàn, àgbò, ajá, múṣú àti àwọn oríṣi ẹyẹ bẹ́ẹ̀ nọ ni tí a sì máa ń tán nílé. Gẹ́gẹ́ bí ẹyẹlé, ẹyẹ ayé kó tọ.

Sọ fún wa nípa ìkíni àárọ̀ nínú ìle yin. Ìkíni àárọ̀ jẹ́ ohun tó ṣe kókó tí a máa ń ṣe ní ile onikaluku. Òhun ni àti bí àṣà kankan bá ṣe rí. Irú Yorùbá níṣìí, ìkíni àárọ̀ jẹ́ tí a ma so wípé "Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, ẹ bawo lànà báa ti máa kí wọn."

Báwo ni o ṣe ń tọ́jú ojú nígbà tí o bá ń ṣiṣẹ́ pẹ́? Bí èmi ṣe máa ń tọ́jú ojú nígbà tí mo bá ń ṣiṣẹ́ pẹ́ ni pé, èmi máa tí n bá ń ṣiṣẹ́ ní inú ọ̀run àbí tí ń ṣiṣẹ́ ní ibi tí ìdọ̀tí wà, èmi yóò dé glass sí ojú mi tí nísìí mi máa ń ná ní gbogbo ìgbà. So idò̀tí òfin ni kó ṣe.

Báwo ni ọ̀sẹ̀ máa pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Owó tí n bá fẹ́ rà, tí èmi àtàwọn ọ̀rẹ́ mi bá fẹ́ jọ, tí a bá jọ jáde táa fún ètùtù tí mo bá ní owó lọ́wọ́ dáadáa, èmi ó ra nǹkan tí ó ṣe é ra nǹkan fún gbogbo àwọn ọ̀rẹ́ mi tí inú kálukú wọn yóò sì dùn Báyìí ní a sì máa pín owó náà láti owó ó ṣe é ra nǹkan dìde kan náà.

Ṣé o féràn tí, o féràn tí tàbí ohun ìmiran sàlàyé bí bí ó ṣe ń ṣe? Mo féràn ti dáadáa. Láìsí ṣe, mo kò tí ì ṣe ẹni bá ti gbóná gbóná kaná. Tí ó bá ti gbóná dáadáa tó, ó wá gbé tí, ó bu tí sínú kọ́pù kan, ó da omí gbóná sí i, ó po fi miliiki sí i, a sì ṣuga ó sí mú.

Sọ fún wa pípa fífi owó ránṣẹ́ sílẹ̀. Fífi owó ránṣẹ́ jẹ́ ọ̀nà kan tí wọ́n mọ̀ pé ó tọ́ sí fún èèyàn kí wọ́n máa fi ránṣẹ́. Nígbà tí wọ́n mọ̀ pé èèyàn bá ní ìyàwó ní ilé tàbí tí ó ní family bì-ìyá àbúrò tàbí ohun tí ó ṣi eyàn kan láti wá, wọ́n máa ń fowó ránṣẹ́. So owó yìí ni wọ́n máa ń fi jẹun, wọ́n máa ń fi rán àwọn ẹlẹ́rìí àti kí ń má fẹ́ ṣe.

Ṣàlàyẹ bí omi ṣe dé ilé, bí omi ṣe dé ilé wa, ó jẹ́ ọ̀nà tó pọ́. Aní omi ìjọba tí a fà sílé, a gbé kànga, a ní kànga tí a gbé, a sì ní.

Sọ fún wa bí o ṣe yanju áwọ̀ nínú ilé. Bí hin ṣe máa ń yanju áwọ̀ nínú ilé. Mo jẹ́ ẹnìyàn kan tí ó jẹ́ wípé pé tí mo, èmi jẹ́ ènìyàn kan tí e mi ò fẹ́ gbọ́ wí pé àwọn èèyàn ń jà. Tí àwọn èèyàn bá ṣìí ń jà, èmi, èmi ó jáde, ń bá wọn parí ìjà, ń gbọ́ ẹjọ́ bikini, ń gbọ́ ẹjọ́ ẹni kejì, hun sì sọ òdodo fún ó ní kálukú. Torí báyìí ni èmi ṣe ń yanju áawọ̀.

Sọ fún wa nípa ọjọ́ tí o lọ lọ́nà tí o kò retí rárá. Sọ fún wa nípa ọjọ́ tí o lọ lọ́nà tí o kò retí rárá. Ọjọ́ tí mo lọ sí ọ̀nà tí mo kò rántí rárá jẹ́, ọjọ́ tí mo sọnù níbi tí mo lọ, tí n sì mò ọna, tí n sì já padà.

Sọ fún wa nípa ìbátan tí ò ń gbé ní ọ̀nà jíjìn. Ìbátan tí Dúgbẹ̀ ní ọ̀nà jíjìn yẹn òún bá ọ̀kàn tí ó le mọ tí èèyàn bá ní ìfẹ́ ara, èèyàn ó mọ̀ ọ́n bí èèyàn ṣe máa ríra pẹ̀lú bóyá ẹ ń pe ara yín àbí ẹ ń ṣe fídíò kọ̀ àbí ẹ ń fi lẹ́tà ránṣẹ́ síra.

Báwo ni ọ ṣe ń lo ọjọ́ ojò? Báwo ni o ṣe ń lo ọjọ́ ojò? Ọjọ́ ojò jẹ́ bí èmi ṣe máa ń lo ọjọ́ ojò ni pé tí ijọ́ tí ojò bá ti rọ́, tí ojò bá ti rọ̀, èmi a fi ike kan gbá ojò, bí mo ṣe ò ní lo omi náà, tí mo mọ̀ títi mo fi ṣe àwọn tdáadáa mi náà.

Kí ni ó máa ń kọ bí owó kò bá jẹ́ ìṣòro? Kí ni ó máa ń kọ bí owó ò bá jẹ́ ìṣòro? Ohun tí mò ń kọ ni pé, ohun tí mo bá fẹ́ rà, èmi ó ko wọn kalẹ̀. Ní sì ń kọ gbogbo ohun tí mo bá fẹ́ rà kalẹ̀, èyí tí yóò wúlò lè fún mi ní sì àti èyí tí yóò wúlò lè fún mi ní ọjọ́ ọ̀la. N sì ń mú owó ń fi ra.

Kíni, kíni, kíni ó máa ń sọ fún àlejò tí ó dé níbí, níbí lákòókò? Ohun tí èmi máa ń sọ fún àlejò tí ó dé ní àkókò ni pé "ẹ kú u, ẹkáàbù, ẹ kú àìtètè dé, ẹ kú ìṣó àsìkò." Bẹ́ẹ̀ ni èmi ṣe máa ń sọ fún àlejò tí ó bá á kọ́kọ́ de pé "ẹ kú ìṣó àsìkò."

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún ìṣe rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún ìṣe mi ni bí a ṣe ń lo kọ̀mpútà abi Íńtánẹ́ẹ̀tì ni mo fẹ́ kọ́. Wá ya software ní abi hardware. Àwọn ìmọ̀ tí ó wù mí láti kọ́ ni, nìyẹn fún ìṣe mi. Kò lè múṣẹ́ yẹn rọrun díẹ̀ sí.

Lérò rẹ, kín ni àlejò gbọ́dọ̀ rí ní agbègbè rẹ? Àkọ́kọ́ n tí àlejò gbọ́dọ̀ rí ní agbègbè ni pé agbègbè mi a mọ, ó sì ọ́ mọ dáadáa. Ó sì lé ẹ̀yin ìgbà tuntun máa tá, ó gbọ́dọ̀ rí i pé àwọn tí ń bẹmbẹ, àwọn tí ń bẹmbẹ, wọ́n jẹ́ àwọn tó ní là káye ton sì ń bá ara wọn ṣe ló ìfẹ́.

Sọ fún wa bí agbègbè rẹ ṣe yí padà ní ọdún mẹ́wàá. Agbègbè mi yí padà ní ọdún mẹ́wàá pẹ̀lú pé oríṣiríṣi nǹkan ní o kùn bí i ọ̀nà àti àwọn ilé iṣẹ́ tó wà ní agbègbè mi, so ó jẹ́ kí agbègbè mi yí padà sí bó ṣe wà tẹ́lẹ̀ tí ó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn.

Báwo ni iye owó ṣe yípadà láti ìgbà tí o ti ń ra ohun fúnra rẹ̀? À fì tí owó yípadà pẹ̀lú pé ǹkan wọ́n sì ní gbogbo ìgbà ni. O ní iye ta ń ra nǹkan tẹ́lẹ̀, iye ta ń ra nǹkan tẹ́lẹ̀, o ti wọ́n. Iye ta ń ra epo tẹ́lẹ̀, epo pẹtrólù a ń rà ní, a ń rà ní fifty-five náírà per litre ó ti di one thousand náírà per litre nísìnyí.

Lẹ́ rò rẹ, báwo ni aládùgbò rere ṣe rí? Aládùúgbò jẹ́ ẹ̀yàn rere, ẹ̀yàn pàtàkì tó jẹ́ olóti òlótítọ́ àti ẹni tí ó ṣé fọkàntẹ́ ẹni tí gbogbo àwọn ènìyàn sì fi ọkàn balẹ̀ sí ara rẹ̀ lé rírẹ́. Òun ni wọ́n máa ń pe ní aládùúgbò rere.

Báwo ni o ṣe máa ń kí àwọn èèyàn? Bí èmi ṣe máa ń kí àwọn èèyàn bí ó ṣe da nínú àṣà ìlú mi ni tí mo bá rí àgbàlagbà mi máa ń kúnlẹ̀ kí àgbàlagbà, tí mo bá rí ọmọ ẹgbẹ́ mi a báwo aadi marawa, tí mo bá rí ọmọ kékeré a báwo yosi tàlíbà fún mi ni.

Báwo ni o ṣe ń kọjú? Or báwo lo ṣe ń kọjú oòrùn gbígbóná? Oòrùn gbígbóná, bẹ́ẹ̀ mi sì máa ń kọju oòrùn gbígbóná, tí oòrùn bá ti mú ẹ̀mí ọ̀wà á ho ojú ni ìdí mi ò fẹ́ràn kí oòrùn máa tàn sí mi ní ojú.

Nígbà wo ni o kányìn lọ wo ẹ̀rù? Ó ti pẹ́ tí mo ti kányìn lọ wo ẹ̀rù. So o tí tóbi, asìkó. Tí mo kányìn lọ wo ẹ̀rù.

Ẹ̀fọ́ wo ni orphanage? Ẹ̀fọ́ tí mo feran ju, ẹ̀fọ́ úgú ni àti ẹ̀fọ́ tètè. Ẹ̀fọ́ tí mo orphanage, ẹ̀fọ́ úgú àti ẹ̀fọ́ tètè.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Mo máa ń ṣe àkópò fún ìrìnàjò nígbà tí mo bá ń lọ ìrìnàjò bíi méjì sí mẹ́ta. So, èmi ó ní láti eléyìí tó bá ti tọ́nà rẹ kanáà pọ́nà méjèèjì jọra àbí mẹ́ta bá jọra, rìn-ín papọ̀ lẹ́ẹ̀kan náà ni. Èmi sì máa ń ṣe àkópò fún ìrìnàjò náà.

Èdè wo ni ò fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè gẹ̀ẹ́sì àti èdè lárúbáwá. Èdè yìí ni mo fẹ́ kọ́.

Báwo ni o ṣe mọ ibi tí ènìyàn ti wá nípa bí ó ṣe ń sọ̀rọ̀? Bí èmi ṣe máa mọ ibi tí ènìyàn ti wá nípa bí ó ṣe ń sọ̀rọ̀ ni èdè tí ènìyàn bá ń sọ ni ó lè jẹ́ kí n mọ ibi tí ó ti wá àti àwọn ìwá tí ń bá wù á bí àsa mọ̀

Ṣé ó máa ń fi àwọn fáílì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ ni, ó máa ń fi fáílì mi pamọ́ sórí cloud ní gbogbo ìgbà.

Báwo ni o ṣe ń dáàbò bo ara rẹ lọ́wọ́ ẹ̀fọn? Bi emi ṣe máa ń dáàbò bo ara mi lọ́wọ́ ẹ̀fọn ni pé èmi ò rí pé mo gbá, mo gbá yàrá mi kí ó mo n ṣi rí wipé mo dá aṣọ bora mọ sí tan fáànù.